Àdìrẹ ni aṣọ bùbá tí a máa ń rán tí ó máa ń dàbí gown láti òkè dele, ṣùgbọ́n aṣọ tí à ń hùn òun náà ni bíi aṣọ òfì tàbí aṣọ òfì tí àwọn olóyè máa ń wọ ní ayé àtijọ́. Àdìrẹ jẹ́ aṣọ tí ó tóbi, tí ó fẹ̀, tí èeyàn sì le wọ paapaa jùlọ olóyún.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lọ sí ilé ìṣẹ̀mbáyé torí pé kò sí ibi tí a ó fi ilé lẹ́ sì, gbó gbó ìbí tí ẹ̀yán bá lọ yóò padà sí ilé lọ́jọ́ kan. Mo fẹ́ràn láti máa lọ ilé ìṣẹ̀mbáyé torí pé ó kún fún òun mèremère.

Abúlé tí mo mọ̀ ó pọ̀ dáadáa. Mo mọ àwọn abúlé Yorùbá tí ó pọ̀. Ìkan nínú rẹ̀ náà ni abúlé Ìsẹ́yìn, omii nínú rẹ̀ náà ni igangan. Àwọn làálàátẹ́ náà si wa ń bẹ, àwọn ìlú, ìlú, ìlú bẹ́ẹ̀ wá tó jẹ pé ìlú abúlé ni. Ó wà ní ilẹ̀ Ìbàdàn.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn, pàápàá jùlọ àwọn tí wọ́n wà ní ọ̀nà jíjìn. Mo máa ń kọ lẹ́tà ránṣẹ́ sí wọn, torí pé nígbà mí à kò lè máa ní ibi tí ẹni tí a fẹ́ tí a jẹ ránṣẹ́ sí, ó kù, mo lè máa ní ẹro ìbánisọ̀rọ̀. Awa ko lẹ́tà si.

Ah, ní tèmi o kò dára púpọ̀ ki ọmọdé ó ní fóònù ni áti kékeré, láti ọmọ ọdún mẹ́ẹ̀dọ́gbọ̀n ni ó dára fún ọmọ láti ní fóònù torí yóò ti mọ àìdaa sí dídáa. Ohun ti o dára ni pe, ti o ba ti to ọmọ ọdún meedogbon ni ki won to fún ni fóònù.

Bẹ́ẹ̀ni, mo ní irungbon, mo sì fẹ́ràn rẹ̀ dáadáa torí pé, mo sì fẹ́ràn rẹ̀ dáadáa torí é tí bá lọ gẹ irun, mi ò kí ń gbà kí àdá rẹ̀ la fa afári kó bá ni gé irungbon mi, mo si un ṣẹ̀ ìtọ́jú rẹ̀ dáadáa.

Ní èrò mí, ohun tí ó ń sọ abúlé àti ìlú ńlá pọ̀, ọ̀hun náà ni tí títì ohun tí mò ń ri ni pé ẹh ẹh ohun tí mò ń ri pé títì ni ó sọ ìlú kékeré ẹyin abúlé àti ìlú ńlá pọ̀.

Iṣẹ́ ile kiko o je iṣẹ́ pe ki eyan maa ko ile. Àwọn bíríkìlà, àwọn bíríkìlà ni ó sì máa ń ṣe iṣẹ́ ilé kíkọ́. Ilé kíkọ́ jẹ́, ilé, iṣẹ́ ilé kíkọ́ jẹ́ ara iṣẹ́ tí àwọn ènìyàn máa ń ṣe.

Eré tí mo máa ń ṣe ní ìgbà èwe, òun náà ni bojú bojú. A máa ń ṣe eré náà báyìí pé ẹnìkan yóò bojú rẹ̀, àwọn iyokù a sì lọ sá pamọ́. Tí a bá ti sá pamọ́ tíì yóò a máa wà wà, ẹni tí ó bá ti rí ná ni ó tún wá bojú.

Nígbà tí, ní gbogbo ìgbàkígbà tí ọkàn mi kò bá balẹ̀, mo máa ń mọ ara mi lọ́wọ́ pẹ̀lú fífi ara mi gbalẹ̀ àti fa gbogbo ǹkan le ọlọ́run lọ́wọ́, àti ìgbà pé Ọlọ́run nìkan ni ó lè bá èèyàn yanjú gbogbo ìṣòro tí èèyàn bá wà. Ẹ̀dá kan kò lè gbá èèyàn lẹ́ yàtọ̀ sí Ọlọ́run.

Ìgbérú tí ń yí ìgbé ayé mi padà ni pé kò sí àkókò kankan tí ó a yàn ká lẹ̀ láti fi ṣe nǹkan àbí pé àkókò padà kan tí yóò yí gbogbo ǹkan padà. Èèyàn gbọ́dọ̀ ní, èèyàn ní láti bẹ̀rù láti ní ibi tí ó bá wà láti ṣi máa bẹ̀rẹ̀ sí ní máa ṣe nkan ti o ba fe ṣe pẹ̀lú ohun tí ó bá ní àti àkókò tó ní.

Ohun tí ó dára jù tẹ́lẹ̀, òun náà ni, ohun tí ó dára jù tẹ́lẹ̀. Áà, ohun tí ó dára jù tẹ́lẹ̀. Kò sí ǹkan kan tí kò dára jù, gbogbo ǹkan ni ó dára jù náà tẹ́lẹ̀, ṣùgbọ́n ojoojúmọ́ náà ni àwọn ǹkan ń dára sí i, ṣùgbọ́n nǹkan tó dára jù náà ni ìlera ara wọn.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́. Mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́. Bẹ́ẹ̀ sì ni mo mọ bí a ṣe ń wa ọ̀kadà. Àwọn ẹ̀gbọ́n mi àti àwọn ará ìlú wa ló kọ́ mi bí a ti ń gun kẹ̀kẹ́. Kẹ̀kẹ́ jẹ́ ohun tí ó dára púpọ̀ torí ó máa ń gbé di láti ibi ká sí.

Bí iṣẹ́ bá pọ̀, mo máa ń kọ́kọ́ ṣe èyí tí ó bá pọ̀jù níbẹ̀ tàbí èyí tí ó le jù. Lẹ́yìn tí màá parí èyí tí ó bá le jù n bẹ́ẹ̀ ni màá wá bọ́ sí orí èyí tí ó jẹ́ iṣẹ́ kékeré àbí èyí tí ó bá ṣẹ́ pẹ́ rẹ̀. Òhun tí.

Lérò mi ṣé ènìyàn ń yí padà bí wọ́n ṣé ń dàgbà? Bẹ́ẹ̀ni ènìyàn ń yí padà bí wọ́n ṣé ń dàgbà torí pé tí ènìyàn bá ti ń dàgbà, bẹ́ẹ̀ ni òye rẹ̀ yóò ṣé máa kún síi, yóò sì máa mọ òtítọ́ lórí àwọn nǹkan míì, bẹ́ẹ̀ sì ni yóò sì máa.

Sọ fún wa bí o ṣe ń kọ ohun èlò tuntun. Ohun èlò tuntun, mo máa ń kọ ohun èlò tuntun ní orí YouTube tàbí kí ń bèèrè ní ọwọ́ ẹni tí ó bá ti lò ó rí tí ó sì ń mọ ní ìmọ̀ nípa ẹ̀rọ tuntun náà dáadáa kí ó sì ṣàlàyé fún mi.

Báwo ni o se maa n ri ìpèsè àwọn ohun elo. Mo máa ń rí ìpèsè àwọn ohun èlò ní àkókò ní gbogbo ìgbà tí máa ń lọ sí ibi iṣẹ́ torí pé ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́, àwọn kan ìpèsè àwọn ohun èlò tó ṣeé gbọ̀n dáadáa níbẹ̀.

Eré pọ̀ ló ríṣiríṣi tí a máa ń ṣe ní ìgbà èwe. Lára wọ́n ni eré bojúbojú, eré òṣùpá sí wà níbẹ̀, eré ìjálá, ìjálá ńkálàkálà si wà níbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ eré ni ó wà tí a máa ń ṣe ní kékeré tí ó sì máa ń dùn dáadáa. Eré pọ̀ tí àwọn ọmọdé máa ń ṣe.

Bí ènìyàn ṣe máa ń fi orúkọ sílẹ̀ níbi tí ì mọ̀ mọ̀, bí tí ń bá dé ibi iṣẹ́ nísìnyí, tí n bá fẹ́ forúkọ sílẹ̀, ó ní ìwé kan tí a máa ń fi orúkọ sílẹ̀ tí a máa ń kọ orúkọ sí, àsi kọ àkókò tí a dé àti ìgbà tí a lọ.

Bàtà tí mo máa ń wọ̀ ó dá lóore, ó dá lóore pé a máa ń lọ ibi iṣẹ́ tàbí mo lọ sí ilé ẹ̀kọ́ tàbí mo wá wá ilé. Tí bá lọ sí ilé ẹ̀kọ́, ó ní bàtà tí mo máa ń wọ̀, tí bá lọ sí ibi iṣẹ́, ó ní bàtà tí mo máa ń wọ̀, má sì máa wà ní ibi ní bàtà tí mo máa ń wọ̀.

Mo máa ń ṣiṣẹ́ fún wákàtí mẹ́jọ, nígbà mí mo sì máa ń ṣiṣẹ́ fún wákàtí mẹ́wàá tàbí wákàtí mẹ́fà àti àbọ̀. Ṣùgbọ́n nígbà ni ọjọ́ tó pọ̀ jù, mo máa ń ṣiṣẹ́ fún wákàtí mẹ́jọ, torí pé wákàtí mẹ́jọ ni wọ́n fi ń ṣe ìṣòro ní ibi tí mo ti ń ṣiṣẹ́.

Òtítọ́ inú túmọ̀ sí pé kí ènìyàn mọ agbára rẹ̀, kí ó sì mọ ibi tí ó mọ̀, kí ó sì máa máa parọ́ fún ara rẹ̀. Lóòótọ́ àwọn ènìyàn mọ̀ ẹyi, ṣùgbọ́n kí ẹ̀yẹn dá ara rẹ̀ mọ̀ kí ó sì mọ òtítọ́ nípa ara rẹ̀.

Bẹ́ẹ̀ni, wọ́n n kọ ǹkan lórí íńtánẹ́ẹ̀tì, pẹ́lú ǹká kan pàápàá jùlọ ní ayé òde òní wọ́n á kọ àwọn ǹkan tí yóò pan gidi gan gidi gan ní orí íńtánẹ́ẹ̀tì, wọ́n sì máa ràn mí lọwọ máa di iṣẹ́ mí kú àti wàhálà.